Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, ohun náà ni, ohun ni, Five Alive. Mo fẹ́ràn kí n mon mú Five Alive gan. Five Alive. Mo fẹ́ràn kí n mon mú gan, ó dùn. Kò sì kí n ṣe, kí n ṣe ohun mímu tó jẹ́ pé ó máa ń fa jẹ̀dí, kì í fa jẹ̀dí. Ohun mímu tó lálàáfíà ni tó dẹ̀ wúlò fún ara. Ó da fún, ó da, ó da fún ara. Ó da fún ara.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí mo fi máa ń wẹ̀ tí bá ti wẹ̀ tán. Kì í ṣe pé boya pé tí ẹ̀eyan máa wọ aṣọ tí ẹ̀eyan a tun wa má bomi sára o. Aṣọ tí ó jẹ́ pé tí ẹ̀eyan bá ti wẹ̀ tán tí ẹ̀eyan á fi nu ra. Mo ní aṣọ inura nígbà tí ẹ̀eyan bá wẹ̀ tán, òun náà ni ẹ ni là mọ̀ sí aṣọ wíwẹ̀ lọ́dọ̀ wa níbí. Mo ní, mo ní aṣọ wíwẹ̀. Ko dà méta gan mo ní, oríṣi mẹ́ta, òun ni mo ní. Oríṣi mẹ́ta, òun ni mo ní.

Nígbà wo ni o máa n-- nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ilé ìkàwé? Ó ti pẹ́ o, láti ìgbà tí mo ti ṣetán ní ilé ìwé, òhun ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé o. Láti ìgbà tí mo ti ṣetán ní ilé ìwé bí ọdún bí, bí ọdún bí, ẹ́ẹ́ marun sì mẹ́fà sẹ́yìn báyìí, òhun ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ẹ̀, ọdún twenty, ọdún 2019 òhun ni mo ṣetán ní ilé ìwé. Láti ìgbà náà mi ò tí ì lọ ilé ìkàwé.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ẹ̀, àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ wipe pé àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé a jọ wà ládùúgbò ni. Ẹ̀, kò sí gbà tó jẹ́ pé a kì í ríra lójúmọ́. Láàárín ojúmọ́, a ríra tó bí i, bí i, bí ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹrin lójúmọ́. Àwọn kan, àwọn ọ̀rẹ́ kan sì wà tó jẹ́ pé láàárín ọ̀sẹ̀ kan, láàárín oṣù kan ni a máa ń ríra. Àwọn mìí wa tó jẹ́ pé láàárín ọdún kan a lè máa ríra. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nígbà wo ni o kẹ́yìn ṣunkún? À, a ní rógun ẹkún o. A ní rógun ẹkún o, a ní rógun ẹkún mọ́. À, ìgbà tí mo kẹ́yìn ṣunkún ni nígbà tí bàbá mi kú. À, ìgbà tí bàbá mi kú, ìgbà náà ni mo ṣunkún kẹ́yìn. Ìgbà tí bàbá mi kú, ìgbà náà ni mo ṣunkún kẹ́yìn. Ni ọdún twenty twenty twenty four. September twenty twenty four. Hmm.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára, ojú mi dára now. Ojú mi dára. Mi ò, mi ò pupa jù, mi sì dúdú jù, kò sì sí bóyá, bóyá mo kọlà sójú mi ò kọlà sójú. Kò sí pé bóyá mo jà tó jẹ́ pé ojú mi bàjẹ́ àbí tí wọ́n fi iṣẹ́ tán fi tún ojú mi ṣe bálabàla. Ojú mi bá ti ṣe bí mi, tó jù mí tí tó ti dára, tó ti dára tó géèrè. Bẹ́ẹ̀ náà ló sì ṣe wà títí di ìsinyìí.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn. Kílódé tí ó rọrùn? Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Èmi kémi tí, tí máa ti mú ago ìjí mi tí mo ti fi ṣi iye ago kan tí bá sì tí jí, màá sì gba yàrá ońkàlùkù lọ, màá lọ kanlẹ̀kun lé wọ́n lórí wípé àsìkò ìjí, àsìkò tó yẹ kí wọ́n jí ó ti tó. Ó rọrùn fún mi láti lè darí àwọn ènìyàn jí. Ó rọrùn fún mi, kì í ṣe ǹkan tó le rárá.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mo máa ń jẹ gọ́ọ̀mù léẹ̀kọ̀kan, kì í ṣe gbogbo ìgbà o. Ẹ̀kọ̀kan ni mo máa ń jẹ. Ẹ̀kọ̀kan torí àpọ̀jù gọ́ọ̀mù kò da fún ara. Tí n bá ti ẹ, mi ò dẹ́ kí n tó bá dẹ̀ jẹ́, mi ò ń jẹ́ kó pẹ́ lẹ́nu. Torí tó bá ti n pẹ́ lẹ́nu mi, ó máa ń jẹ́ kí eyín, kí eyín kó máa ró mi. Ó máa ń jẹ́ kí eyín kó máa ró mi. Nítorí ná, mo má, mo má ń jẹ gọ́ọ̀mù ṣùgbọ́n mi ò kí ń jẹ púpọ̀ jù, ẹ̀kọ̀kan ni. Àpọ̀jù ẹ̀, ó máa ń fa jẹ̀dí jẹ̀dí tí ò de da fún ọkùnrin.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Ṣé o fẹ́ràn lọ sí etíkun? A! Lóòótọ̀ na, mo fẹ́ràn kí n má lọ sí etíkun, mo fẹ́ràn, mo fẹ́ràn ṣùgbọ́n ẹ̀rù má ń bà mí tí n ba wà lójú òkun. Ẹ̀hẹn! Ṣùgbọ́n etí ẹ̀ ka kọ wà ní ibi tí ẹ̀ ka máa ṣeré, ka máa ṣeré, ẹ̀hẹn! Ka máa ṣe fàájì. Ẹ̀hẹn! Ohun ìyẹn má ń dùn mọ̀ mí. Mò dẹ̀ máa ń lọ, mo máa ń lọ, although ẹ̀kọ̀okan ni o, kì í ṣe ní gbogbo ìgbà o. Ekọ̀okan, boyá ẹ̀ẹ̀kan làárín, làárín oṣù bí mẹ́ta sí mẹ́rin. Bí ẹ̀ẹ̀me, ẹ̀ẹ̀meji, abi bí ẹ̀ẹ̀mẹ́ta, àbẹ́e mẹ́rin laa nínú ọdún kan, láàárín ọdún kan. Bí mo ṣe máa ń lọ nìyẹn.

Ibo ni o máa ń rà nǹkan? Ibo ni o máa ń rà nǹkan? À, ibi tí mo ti máa ń rà nǹkan, oríṣiríṣi ibi mo ti máa ń ra nǹkan. Mo lè rà nǹkan lẹ́sẹ̀ títì, mo lè rà nǹkan nínú Malll, mo lè rà nǹkan nínú ọjà, kò sí ibi tí mi ò ti le rà nǹkan. N tí n bá fẹ́ rà ni yóò sọ ibi tí mo ti fẹ́ rà. Boya tí n bá fẹ́ rà boya bíi bíi, bíi aṣọ máa wọnú inú ibi tí wọ́n ti ń ta aṣọ bíi àwọn Mall. Ṣùgbọ́n tí n bá fẹ́ rà bíi ata, tí mo fẹ́ rà nǹkan oúnjẹ, inú ọjà, òun ni màá wọ̀.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò pọ̀ tó jẹ́ pé mo máa ń lò jù, mo máa ń lo YouTube, mo máa ń lo Facebook, mo máa ń lo Instagram dáadáa, mo máa ń lo Twitter dáadáa, mo dẹ̀ máa ń lo Chrome, Google Chrome mo máa ń lò ó dáadáa, mo máa ń lo Edge, Edge browser mo máa ń lò ó dáadáa. Ehn mo sì máa ń, mo sì máa ń, mo máa ń, mo máa ń play game, àwọn, àwọn game lórí phone. Mo máa ń lo àwọn áàpù tí mo máa ń lò pọ̀, tí mo máa ń lò, tí mo máa ń lò dáadáa. Èyí mi ò lè sọ̀pá tó pé eléyìí báyìí ni mò ń lò jù. Ṣùgbọ́n tí bá máa ní kí n ṣe wọ̀nyẹn, màá fẹ́ sọ pé eh áàpù YouTube, ọun ni mo máa ń lò jù. Tí bá máa ṣe iwọn e, bí i áàpù YouTube, òwo ni mo máa ń lò jù.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? À! Iro o. Mi ò n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Irọ́ o. Tó oníbàárà bá wà gan, tó bá wà wá rà, gbé wá rà nǹkan bíi nǹkan lọ́dọ̀ mi, màá jẹ́ ko lọ tán kó tó di pé mo jẹ oúnjẹ mi. Ẹ̀hẹ́n, mi ò ń jẹun pẹ̀lú oníbàárà. Bó ṣè àárọ̀, bó ṣe ọ̀sán, bó ṣe alẹ́, kò ṣẹlẹ̀ rí. Bí i pé mo jẹun pẹ̀lú oníbàárà, kò ṣẹlẹ̀ rí. Ẹ̀, tó oníbàárà bá wà láyè ká, lásìkò ìgbà tí mó fé jẹun, màá jẹ́ kó lọ, kó oníbàárà náà kó lọ kí n tó di pé màá jẹun.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ojoojúmọ́ ni mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Torí ibi tí mo ti ń ṣiṣẹ́, ó ti ní bí a ṣe máa ń, ó ti ní àwọn iṣẹ́ tó jé pé bó ṣe máa ń ṣe to je pé a ti máa mọ iye iṣẹ́ tí a máa ṣe ló-lóojo-ojúmọ́. Ẹ̀hẹn. So ojoojúmọ́ ni mo máa ń, mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Bí a ṣe fẹ́ ṣe iṣẹ́, bá ṣe máa ṣe. Lẹ́yìn ìgbà tí a bá ṣe iṣẹ́ náà tán, máa tun kọ. Màá kọ ohun tí a ń pè ní report. Màá kọ pé à, bá ṣe ṣe bá ṣe ṣé ni, bá ṣe ṣe iṣẹ́ yẹn ni. Ẹ̀hẹn.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Nígbà tí mi ò bá ti kọjú kúrò níbi tí mo, níbi tí ibi ti ọjà mi wà, tawon òníbàárà bá ti dé, tón bá ti kí mi, dandan náà ni kí n gbọ́ wọ́n pé wọ́n ń kí mi. Nígbà toná mi ò bá ti jìn sí ibi tí n bá ti ń tà nǹkan, nígbà tó náà mi ò bá ti jì, nítorí náà o máa ń rọrùn fún mi láti lè gbọ́ tí àwọn oníbàárà bá, tón bá, tón bá wà ní tòsí àbí tón bá dé.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Hmm ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé òun ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí pé ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ tó jẹ́ wipé kìí ṣe ọjọ́ iṣẹ́. Ilé ni èèyàn máa wà, tí èèyàn, ati tí èèyàn, tí èèyàn á wà pẹ̀lú àwọn, àwọn ẹbí ẹ̀. Lẹ́yìn ìgbà tí a bá ṣiṣẹ́ láti ọjọ́ Monday títí di ọjọ́ Friday, ọjọ́ Sátidé á sìmi nilé. Kò sí pé bóyá à ń jáde à bá ń lọ church àbí à ń lọ ilé ìjọsìn àbí à ń lọ ibi tó jẹ́ pé ó, ó kàn pa fún wa pé láti wà níbẹ̀. Àfi tó bá wù yàn tí bá e yàn bá fẹ́ jáde. Tí èèyàn bá de fẹ́ jáde gan ibi tó jẹ́ pé ibi fàájì ló máa ń wù yàn lọ jù, nítorí náà ọjọ́ Sátidé òun ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.

Ṣé o máa ń wọ ìborùn? Àí ìgbà tí mi ò kí ń ṣe obìnrin. Obìnrin ló máa ń wọ ìborùn. Ìborùn obìnrin ló máa ń wọ̀, èmi ò ń ṣobìnrin nítorí náà, mi ò kí ń wọ ìborùn, mi ò kí ń wọ ìborùn. Obìnrin ní ìborùn, irú awon bi, irú ìyàwó mi báyìí, ẹ̀hẹ̀n tàbí àwọn àǹtí mi. Àwọn yen ni ná máa ń wọ ìborùn. Èmi filaali lemi moń wọ̀ ko kí ń ṣe ìbòrùn torí pé ọkùnrin ni mo jẹ́, mi ò kí ń ṣe obìnrin.

Ṣé o ní ọkọ̀? Éhẹń, mo ní ọkọ̀ kékeré kan. Mo ní ọkọ̀ kékeré kan, bó ti lè jẹ́ pé ó wù mí láti ra imí láti pààrọ̀ ẹ̀. Hhm. Ó wù mí láti pààrọ̀ ẹ̀, mo sì ti ń gbìyànjú bí màá ṣe pààrọ̀ ọkọ̀ náà. Mo ti ń gbìyànjú. Mo ní ọkọ̀, ọkọ̀ kékeré ni, kì ń ṣe ọkọ̀ tó tóbi báyẹn ná. Èhèń, ó sì rẹwà. Ọkọ̀ kékeré ni ṣùgbọ́n ọkọ̀ tó rẹwà ni.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Àwọn ohun ọ̀ṣọ́ tó jẹ́ pe o máa ń, tó máa ń rùn dáadáa, tó máa ń lòórùn dídùn, òórùn tó jẹ́ pé tẹ́ eeyàn bá wà bayi níbí, tẹ́ eeyàn bá wà nílé kan, ẹni tó wà nílé kẹta, àtí ẹni tó wà nílé kejì yóò mọ̀ gbọ́ òórùn pé "à, ibo ni òórùn òdodo yìí tí woń rùn wà?" Aà, mo máa ń, mi ò fi ń ṣeré, ohun ọ̀ṣọ́ sára, màá pa sára. Mi ò fi ń ṣeré.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa? Dáadáa, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o dáadáa. Iyen o ń ṣe kí ní? Iṣẹ́ ọ̀fẹ́ mo ti ṣe rí dáadáa. Mo ti ṣe rí o. Kódà mi ò le kà ye ìgbà tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mi ò le kà ye ìgbà tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́. Mi ò le kà. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ní ìlú té mi wà yí, ó kọ́, ó, ó, ó pọ̀ wipé kí ẹ̀yàn má ṣe iṣẹ́ ọ̀fẹ́. Nígbà mí wà tọ pé tí ẹ̀yàn bá le kan, tẹ́ pé ò lè iṣẹ́ kan àbí nǹkan, wà á kọ́kọ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ síwájú ná. Ko tó rí pé o rí àwọn iṣẹ́, iṣẹ́ tí ó di owo fún ẹ gbà.

Orin wo ni o fẹ́ràn jù? Àh, orin Afrobeat ni mo fẹ́ràn jù o. Lóòtitọ́ tọ́ náà mo ma, mo gbádùn amapiano nàá bọ̀. Ṣùgbọ́n mi ò, mi ò fẹ́ràn rẹ̀ tó Afro, Afro, Afrobeat. Bí i orin irú àwọn orin àwọn Davido, àwọn Wizkid, àwọn Burna Boy, irú àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òun ni mo fẹ́ràn jù. Àti àwọn orin tùn gbà á, àwọn orin tí wọ́n máa ń lu àlùjo sí, ehen hen irú àwọn orin yẹn mo fẹ́ràn wọ́n gan.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso wo ni o fẹ́ràn jẹ ju? Hmm ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn kí máa jẹ ju nínú àwọn èso. Nínú gbogbo èso mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan gidi gan ni, gidi gan ni. N o fi iyá ọ̀gẹ̀dẹ̀ ṣeré, mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó da, ó da lára, pàápàá jù lọ fún ọkùnrin, fún ọkùnrin ọ̀gẹ̀dẹ̀ jíjẹ da lára. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jíjẹ nínú gbogbo àwọn èso, òun ni mo fẹ́ràn jù.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò wo nínú ọjọ́ òún ló fẹ́ràn jù? N, ọwọ́ ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ọwọ́ ìrọ̀lẹ́. N, ìrọ̀lẹ́, tí ìrọ̀lẹ́ bá ti ẹ̀ gbogbo ẹ à, á, mo sì fẹ́ràn ìdajì náà lówúrọ̀. Á, àárọ̀ mo fẹ́ràn jù. Àárọ̀ ni mo fẹ́ràn jù. Tẹ́ pé gbogbo ara sì máa na, tó máa lé. Àárọ̀ mo fẹ́ràn jù. N, mo fẹ́ràn àárọ̀

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ wo ló ń jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ je ẹ̀rọ tí ó kí ń jẹ́ kí ǹkan pariwo nìyẹn. Kí wá ló ń jẹ́ ìru e, ẹ̀rọ wo wàníyẹn báyẹn? Ah! Mi ò mọ o. Mi ò mọ torí mi ò mọ, mi ò mọ ohun tó jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́. Tó bá yẹ kó mo bá mọ ohun tó jẹ́ nísìnyí, ehhen, màá mọ bóyá mo ti lò ó rí àbí mi ò lò ó rí àbí bóyá mo máa ń lò ó dáadáa.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Àí, ìgbà tí mi ò kí ń ṣe oníròyìn. Èmi ò kí ń ṣe oníròyìn now Mi ò ń ṣe oníròyìn. Mi ò kí ń ṣe oníròyìn. Ise temi ò ń ṣe iṣẹ́ pé ká máa ka ìròyìn àbí ká máa kọ́, àbí ká máa kọ ìròyìn. Mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ o. Mi ò kí ń kọ.